Báwo ni mo ṣe máa ń ṣe ayọjọ́ ibí mi? Hmm ayọjọ́ ibí mi, mi ò kí n, mi ò kí ń ṣe ayọjọ́ kankan. Mi kí ń ṣe, mi nṣe rí. But boya tí n bá fẹ́ ṣe lọ́tẹ̀ yìí boya máa lọ sí, máa lọ sí ibi, máa wá bí kan tí o dakẹ jẹ́ẹ́jẹ́ tí ò sí ariwo. Torí mo nífẹsí ibi tí ò sí ariwo, ibẹ̀ ni màá ti wá ṣe ayọjọ́ náà. To máa jẹ́ kí èmi nìkan ma wa nbẹ.

Àkókò mélòó ni mo má ń ṣe tó aro kò ìjì mí mo ma se, mo ma se níbí àkókò bí i ọwọ́ aago, aago márùn-ún àbọ̀ ìdájí àbí aago márùn-ún. Ó wa yá ju aago mẹ́rin àbọ̀. Ṣùgbọ́n tí pẹ́ tí mo ti se ní àsìkò bẹ́ẹ̀ yẹn.

Ṣé mo máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, ara mi pé yági yagi, mi ò ní ìwòsàn kankan tó máa yẹ kí n má rìn ní àlàáfíà. So bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà dáadáa torí kò sí ohun kan tó ṣe mí, ẹni tí kò bá ní àlàáfíà ni ò kí ń rìn ní àlàáfíà. Ṣùgbọ́n èmi ní àlàáfíà.

Bẹ́ẹ̀ni mo ti ṣìnà rí dáadáa. Kò pẹ́ gan. Ọjọ́ tí mo fẹ́ lọ sí ọ̀dọ̀ uncle mi kan ní ibi tí wọ́n ń gbé. Ọjọ́ tí mo fẹ́ kó wá sí Ìbàdàn, mo ṣìnà. Mọ́tò gbé mi kọjá ibi tí oye ko gbé mi dé torí pé mi ò mọ̀nà. So àìmọ̀ ibẹ̀. Bọ̀ níṣìí mo ti mọ ibẹ̀ níṣìí mi ní ṣìnà mọ̀. Ṣùgbọ́n kò sí ohun tí kò lè ṣìnà tí o bá mọ ibi tó ń lọ. Ó possible kò ṣìnà. Ǹgbàmì gan o lè mọ ibi tó ń lọ gan kọ́ tó ṣìnà torí boya o ti gbàgbé. Ó lè jẹ́ pé ìgbà yẹn ọ̀ ń tẹ fóònù, mọ́tò wá gbé ọ kọjá ibi tí oyekọ́, àwọn mọ́tò yẹn wá gbé ọ kọjá ibi tí oye kọ́ gbé ọ kọjá. Àbí ìwà tí ẹni tí jó ń sọ̀rọ̀, iwo lo sí ní drive. So o lè wá distracted àbí carried away títí wafi kọjá ibi tí ó ń lọ. So ó máa wáyé lọ́pọ̀lọpọ̀ ìgbà. Kò sí ohun tó perfect.